Mi o gbàgbọ́ nínu awon igbàgbọ́ àpò otọ́. Rárá o, mí ò gbàgbọ́ nínu ẹ́. Rárá, mí ò gbàgbọ́ nínu ẹ́.

Ṣé o ní gíláàsì òòrùn? Rárá o, mi ò ní.